Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣé o máa ń jẹun nínú ọkọ̀ rẹ? Èmi gẹ́gẹ́ bí awakọ̀, mo ṣẹ̀ kọ́ bó ṣe ń wa ọkọ̀ ni. Mi ò dẹ̀ lérò wípé mo ṣe tán láti máa jẹun nínú ọkọ̀. Ìdí ni wípé, ìdí ni wípé mi ò ṣe tán láti máa jẹun nínú ọkọ̀. Ìdí dè ní wípé, ní, ẹ́, ìpele tí mo wà báyìí, mò ń gbájú mọ́ ọkọ̀ tí mò ń wà. Mi ò fẹ́ kí ń ṣe ọkọ̀ wa. Mo, mo rí i wípé gbogbo ọkọ̀ mi ó wà nínú ọkọ̀ tí mò ń wà. Kò ṣe kó-- mi, mi ń lérò láti máa jẹun kí n dẹ̀ tú máa wakọ̀ tàbí kí m má-- nǹkan, nǹkan méjì tí mo mọ̀ pé lọ́wọ́ tí mo wà yìí mi ò lè ṣe ni wípé, wípé mi ò lè máa jẹun tí ń bá ń wa ọkọ̀, mi ò lè máa tẹ fóònù tí ń bá ń wa ọkọ̀. Torí mo ṣẹ̀ṣẹ̀ kọ́ bó ṣe ń wa ọkọ̀ ni. Mi ò ní, mi ò ní-- mo fẹ́ kí ọkọ̀ mi papọ̀ sí ọkọ̀ tí mò ń wà. Ṣùgbọ́n mo ti mu ohun mímu nínú ọkọ̀ rí lẹ́ẹ̀mejì. Ṣùgbọ́n mi ò mu ohun mímu nígbà tí mò ń wà ọkọ̀. Mo lọ ra ǹkan, mo gbé ọkọ̀ mi síbí kan. Lẹ́yìn rẹ̀ mo wá, mo wá lọ ibi tó ti n ta oúnjẹ. Oúnjẹ tí mo lọ rà kò tí wọ́n ò sè e lọ́wọ́ ni, kò yìí jiná. Fún ìdí yẹn, mo wá ra ohun mímu, mo wá jòkó sínu ọkọ̀ mi, mo mú. Ìyẹn ti ṣẹlẹ̀ bí, ẹ́, méjì. Mo lè jẹun nínú ọkọ̀ náà tí ó bá jẹ́ wípé bí a mò ń wa ọkọ̀ lọ́wọ́. Ṣùgbọ́n mi ò jẹun nínú, mi ò jẹun nínú ọkọ̀ mi rí. Ṣùgbọ́n mo ti jẹun nínú ọkọ̀ rí. Bí a-- tó bá jẹ́ pé ọkọ̀ mi ló ń wa ọkọ̀ lẹ́ẹ̀kọ̀kọ̀n, mo ti jẹun nínú ọkọ̀. Bo ya ǹkán kékeré bí ǹkan tí ènìyàn kò lè, ǹkan dídùn tí ènìyàn kò lè fi pa'nú, tí eyan kan lè fi pa'nú. Ẹ̀hẹ̀n. Ṣùgbọ́n kì í ṣe pé kí ń wá didì gbé oúnjẹ rẹpẹtẹ kí n máa jẹun nínú ọkọ̀. Ṣùgbọ́n tó bá jé pé emi kọ́ mo ń wa ọkọ̀, tí ebí bá ń pa mí, mo lè jẹun nínú ọkọ̀. Mọ́ ranti ígbà tí kí ń tó ṣègbéyàwó náà, bàbá mi ló máa ń wa ọkọ̀. Mo ti jẹun rí nínú ọkọ̀ nígbà tí bàbá mi wà níbẹ̀. Kò jẹ́ bàbà rà. Tí ó bá ti jẹ́ èmi ló ń wa ọkọ̀, mo lè jẹun nínú ọkọ̀ bóyá. Ṣùgbọ́n tó bá yé pé mi ni mò ń wa ọkọ̀, mi ò lè máa fún oúnjẹ sẹ́nu. Kí ń tó máa wa ọkọ̀ lẹ́ẹ̀kọ̀ọ́ náà, mi ò lè ṣe ẹ́. Mi ò rò pé ìyẹn dára láti ṣe fún ẹni tó ń wa ọkọ̀ láti máa jẹun nínú ọkọ̀. Ǹkan tí mi wá ní ìfẹ́ sí tí àwọn èèyàn máa ń ṣe tó bá jẹun nínú ọkọ̀ ni wípé ẹlòmíí tó bá ń jẹun nínú ọkọ̀, ó lè jẹ àjẹbánu kó jẹun sílẹ̀lẹ̀ kó máa mọ̀ pé a, inú ọkọ̀ ni mo wà yìí, mi ò gbọdọ̀ jẹun yáma yáma. Ẹlòmíì a jẹun. Ẹlòmíì gan ló lè jẹ oúnjẹ bí ẹ̀pà, ẹ̀pà tó jẹ́ pé ó lè mọ ìyẹn ẹ̀pà yẹn kó dà sí inú ọkọ̀. Àwọn ìwà ìbàjẹ́ nìyẹn. Èmi ò ṣe bẹ́ẹ̀ yẹn. Ǹkan tó bá mú mi jẹun nínú ọkọ̀, mi ò lè jẹun nínú ọkọ̀ kí oúnjẹ tí mo jẹ, ìbàjẹ́ ǹkan kékeré mo jẹ, mo máa ń gbìyànjú pé kó já bó sí inú ọkọ̀ pé kó dọ̀tí inú ọkọ̀. Àwọn kan dẹ̀, àwọn kan dẹ̀ rí, wọ́n ń rí gẹ́gẹ́ bí ìwà ìbàjẹ́. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ yẹn, mi ò rò pé mo lè gbé wọn sínú ọkọ̀ mi. Ó ní dírẹ́bà kan awakọ̀ kan ti gbé mi rí. Nígbà tí mò ń jáde ó sọ fún mi, ó ní bó ṣe gbé ènìyàn kan nìyẹn wípé gbogbo oúnjẹ tó jẹ, ìdọ̀tí oúnjẹ yẹn ó dà sí inú ọkọ̀, ó dẹ̀ bọ́lẹ̀. Òun ṣẹ̀ máa, òun ni òun ṣẹ̀ wá mọ bó ń ṣẹ́ ń tọ́jú ọkọ̀ ẹ. Lẹ́yìn ìgbà tẹ́ ń tó ń wá tún ọkọ̀ yẹn ṣe, lẹ́yìn ìgbà tẹ́ni yẹn lọ inú bí awakọ̀ yẹn rọ. Àwọn èèyàn náà máa ń ṣe nínú ọkọ̀ èrò. Mo ti jẹun nínú ọkọ̀ èrò rí. Bí àwọn ọkọ̀ èrò tí mo mọ̀ pé ká tó dé kó tó gbé mi dé ibi tí mò ń lọ, mo lè lò bí wákàtí méjì nínú rẹ̀ àbí wákàtí kan. Mo lè jẹ ǹkan díẹ̀ nínú ọkọ̀ yẹn. Bí àwọn ǹkan dídùn kéékèèké tí ó ń ṣe oúnjẹ erẹpẹtẹ, mo lè jẹ nínú ọkọ̀. Àwọn kan wà tó máa ń jẹun nínú ọkọ̀ bẹ́ẹ̀ yẹn, wọ́n máa rí i wípé àwọn dọ̀tí ọkọ̀ yẹn. Tán bá dọ̀tí ọkọ̀, wá dọ̀tí títí. Ohun kan tó bá ń jẹun a máa mọ̀ ju sójú títí. Ìwà ìbàjẹ́ ni. Èmi kà ìyẹn kún. Ìwà ìbàjẹ́ ni. Èmi, èmi dẹ̀, mo jẹ̀ máa ń gbìyànjú láti máa wu irú ìwà yẹn. Gẹ́gẹ́ bí, ẹ́, ìbéèrè ṣe jẹ́, ìbéèrè orí fọ́nrán yìí ṣe jẹ́, ṣé o máa ń jẹun nínú ọkọ̀? Bẹ́ẹ̀ ni o. Mo máa ń jẹun nínú ọkọ̀. Tí ó bá ń ṣe èmi ni mò ń wa ọkọ̀. Ṣùgbọ́n tí bá ń jẹun nínú ọkọ̀, mo máa rí i wípé mo ṣe ìmọ̀ tó tó pé mi ò dọ̀tí ọkọ̀. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣe ọ lọ́pọ̀lọ́pọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́rọ̀ yìí ni, kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Iṣẹ́ tí mò ń ṣe ni iṣẹ́ tí, à, àwọn elédè gẹ̀ẹ́sì máa ń ṣe, video editor. Mo fẹ́ràn iṣẹ́ yìí lọ́pọ̀lọpọ̀. Bí è, mo máa ń to àwòrán papọ̀ kó lè, kó lè, kó lè ṣe é wò, kó lè dùn wò. Mo máa ń tún àwọn, àwọn àwòrán ṣe, àwòrán fídíò, mo máa ń tun ṣe kó lè dùn wò, kó lè, kó lè bojù mu. Mo m, ẹ, nǹkan, àwọn ǹkan tuntun tó wù mí kí n kọ́ lórí iṣẹ́ fídíò editing tí mò ń ṣe ni pé, ó wù mí kí n kọ́ bó ṣe ń ṣe ǹkan táwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní graphics design lórí, ẹm, After Effects. Mo lè ṣe graphics yẹn o, ìyẹn, ìyẹn túmọ̀ sí wípé ká kan ǹkan kan, ká, ká kọ àwọn ǹkan kan sórí fídíò, mo lè ṣe é. Ṣùgbọ́n mo rí, mo lérò wípé ó yẹ kí ń tú ní ìmọ̀ si ju bẹ́ẹ̀ yẹn lọ. Ìyẹn jẹ́ ǹkan kìíní tó wù mí láti kọ́ lórí iṣẹ́ tí mò ń ṣe. Ẹm, yàtọ̀ sí yẹn, lórí After Effects yẹn náà, ó wù mí kí n mọ bó ṣe ń ṣe àwọn effects kan tí o máa, àwọn effects tó jẹ́ pé o, mo máa rí nínú àwọn fídíò àwọn òyìnbó, nínú àwọn fíìmù àwọn òyìnbó, tó jẹ́ pé wọ́n lè ṣe fídíò kí eyan dé, kí ǹkan tí ó ṣẹlẹ̀ lójú ayé nínú fídíò yẹn, nínú fíìmù yẹn kó de jọ bíi pé ó ṣẹlẹ̀ níbẹ̀. Irú ǹkan bẹ́ẹ̀ yẹn náà ó wù mí láti kọ́. Ǹkan kẹta tó, tun wù mí láti kọ́ ni, ẹ́, bí eyan ṣẹ̀ lè ṣe kí ìró àwọn sound tó ń jáde látara fídíò kó tún dùn gbọ́ létí sí i, kó dára láti gbọ́ kí n lè, kí n lè tún ṣe. Mo mọ bóyén tún àwọn sound ori fídíò ṣe o, ṣùgbọ́n ó tún wù mí kí n ní ìmọ̀ yẹn si. Ìmọ̀ tí màá fi tún, tún sound ṣe tá tún lè dán mó létí ju bó ṣe wà lọ. Ǹkan tó tún wù mí láti kọ́ níyẹn. Hmm, yàtọ̀ sí yẹn, ó tún wù mí láti kọ́ bí wọ́n ṣe ń fi AI, bí iyan ṣẹ̀ má ṣe fi, ṣe f, bí ọ̀ṣẹ̀ máa fi AI ṣe fídíò tó máa jọ wípé AI yẹn ènìyàn gangan, tó máa dàbí pé ènìyàn, ẹ, AI yẹn gangan ló ń sọ̀rọ̀. Bóyá AI yín ń kọrin ni, bóyá AI yín ń sọ̀rọ̀ ni, kó lè, kó lè dùn wò dáadáa. Ǹkan tó tún wù mí láti kọ́ ni, ìyẹn jẹ́ ǹkan kẹrin tàbí bẹ́ẹ̀ ni, ǹkan kẹrin tó wù mí, ǹkan karùn-ún, ǹkan tuntun, ìmọ̀ tuntun tó wù mí láti tún kọ́ lórí, fún iṣẹ́ mi ni bó n ṣe máa ń ṣe animation. Ìyẹn tí ọ máa ṣe bèbí tó máa dàbí pé tó máa máa sọ̀rọ̀. Animation, bó ṣe máa ń ṣe àwọn cartoon. Inú mi á dùn tí n bá lè kọ́ irú ìmọ̀ yẹn, tí n bá ní àǹfààní láti kọ́ irú ìmọ̀ yẹn. Ǹkan tó, tó wà wù mí láti tún kọ́ sì ni wípé bí mo ṣe lè máa ṣiṣẹ́ mi tó máa yá mi tí mi ni màá pẹ́ ju lórí iṣẹ́. Inú mi náà á dùn láti ní irú ìmọ̀ yẹn náà lórí iṣẹ́ fídíò, iṣẹ́ fídíò tí mò ń ṣe. Ẹ́, ní àsìkò yìí àwọn ǹkan tó wù mí láti kọ́ náà nìyẹn. Ǹkan tó tún wù mí láti kọ́, ó wù mí láti kọ́ èdè Faransé tó ń pè ní French, bóyá àti èdè Igbo. Nítorí wípé mo rí pé gẹ́gẹ́ bí ènìyàn tó ń ṣe àtúntò àwòrán fídíò, tí, tí àwọn elédè gẹ̀ẹ́sì ń pè ní video editor, èdè tí ènìyàn bá mọ̀ nípaẹ̀, ó máa rọrùn. Tí ènìyàn bá mọ àwọn èdè kan, ó máa rọrùn láti ṣiṣẹ́ lórí àwọn fídíò èdè yẹn. Mo wà ni lọ́kàn wípé tí n bá mọ àwọn èdè yẹn, màá tún, màá lè ṣe fídíò àwọn èdè yẹn náà. Ẹ, ìbéèrè orí foran yìí ni, kí ni àwọn ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́ fún iṣẹ́ rẹ? Mo dẹ̀ ti sọ àwọn ìmọ̀ yẹn. Mo fẹ́ kọ́ bó ṣe ń ṣe graphics tí ó tún dà ju graphics tí mò ń ṣe lọ́wọ́ báyìí. Mo fẹ́ kọ́ bó ṣe ń ṣe effect lórí fídíò. Mo fẹ́ kọ́ bí, bí mà, bí ìró bí soundi fídíò mi tó ṣe tún máa dùn létí sí i. Àwọn ǹkan, mo dẹ̀ tún fẹ́ kọ́ àwọn èdè tuntun kí n ba lè ṣe editor lórí àwọn èdè tuntun yẹn náà. Lórí àwọn fídíò tó bá jẹ́ èdè tí o ṣe èdè Yorùbá tàbí èdè gẹ̀ẹ́sì kí n lè mọ̀. Mo dẹ̀ tún fẹ́ kọ́ bí mo ṣe máa yára lẹ́nu iṣẹ́ mi. Mo lérò wípé mo dáhùn ìbéèrè yìí dáadáa. Ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀.

Ìbéèrè tó wà lórí fọ́nrán yìí ni, ṣe o máa ń gbọ́ podcast? Mi ò kí ń gbọ́ podcast, ṣùgbọ́n mo máa ń wo fídíò podcast. Ọ̀pọ̀lọpọ̀ wọn mo máa ń rí lórí ẹ̀rọ ayélujára bíi YouTube, bíi Facebook, o máa r'awọ́n podcast níbẹ̀, àti lórí Instagram. Ọ̀pọ̀lọpọ̀ wọn náà máa ń dùn wo, wọn máa ń dùn wo. Èèyàn máa ń kọ ọgbọ́n níbẹ̀, èèyàn máa ń kọ ìmọ̀ níbẹ̀ lórí àwọn podcast yẹn. Ó dẹ̀ máa ń, ó máa ń jẹ́ kí n lo, mo máa ń lo àwọn ìmọ̀ yẹn nínú ìgbésí ayé mi, ó dẹ̀ máa ń ràn mí lọ́wọ́. Ṣùgbọ́n nǹkan tí mo wá rí lórí ọ̀rọ̀ àwọn podcast yẹn nígbà mìíràn ni wípé àwọn àlejò tan bá gbé wá, ọ̀pọ̀lọpọ̀ àwọn àlejò yẹn wọn ò kí ń, lára wọn o kì n kó ra wọn ní ìjánu. Tí ó bá di pé bóyá ẹni tó jẹ́, ẹni tí ó, ó jẹ́, eh, atọ́kùn, tó jẹ́ atọ́kùn ètò yẹn, gbogbo nǹkan tó bá bi wọn náà máa ń dáhùn. Ọ̀rọ̀ mí wà tó jẹ́ pé kò rọ̀ wọn lọ́rùn láti dáhùn. Kàkà kan sọ fún àwọn yẹn pé, "Àh, ọ̀rọ̀ t'ẹ́n bi mi yìí, mi ò rò pé mo fẹ́ dáa síi. Kò rọrùn fún mi láti fèsì." Wọn ò ní sọ́, wọ́n a wa lọ máa sọ nǹkan tí ò yẹ kan sọ. Ẹ̀lòmíràn a sọ̀rọ̀, sọ̀rọ̀, sọ̀rọ̀, sọ̀rọ̀ dé bí wípé tí podcast yẹn bá wá jáde, tó bá wá jáde, àwọn èèyàn á wa máa bú ẹni yẹn pé, "Áà, kí ló lọ sọ irú àwọn ọ̀rọ̀ yìí fún? Kòde yẹ kíru e ṣẹlẹ̀. Kò yẹ kí ó ṣẹlẹ̀. Ó yẹ káwọn yẹn lè kó ra wọn ní ìjánu." Àwọn podcast tí mo máa ń wò, ìmí wà lédè gẹ̀ẹ́sì, ìmí wà lédè èdè Yorùbá. Ó dẹ̀ máa ń dùn láti wò. Ṣùgbọ́n kí àwọn èèyàn máa mọ nǹkan tó yẹ kan sọ lórí podcast yẹn gan-an ló máa ń dùn mi. Torí mo máa ń wò pé gẹ́gẹ́ bí àgbàlagbà, gbogbo ìbéèrè tan bá bí èèyàn náà kọ́ ló yẹ kí ó dáhùn. Tàbí gbogbo ọ̀rọ̀ tan bá ń sọ kọ́ náà ló yẹ kí ó fi ọgbọ́n orí, kí èèyàn fi yọ'rae kúrò nínú àwọn ọ̀rọ̀ yẹn. Kí èèyàn má bàba orúkọ ara ẹ jẹ́. Ṣùgbọ́n ẹlòmíràn tó bá ti dórí podcast, gbogbo nǹkan tí ó yẹ kó sọ ló máa ma sọ. Títí tọ̀ro yi á fi wá dìí wahalá ṣi lọ́run. Táṣe wà máa sàlàyé pé, "Àh, mi ò ṣe iru èèyàn báyìí ọ́. Mi ò ṣe gbà mí ṣà wò. Àh, ó ti ní podcast kan rí tẹ́yàn kan lọ." Tí èniyen wọ́n bi láwọn ìbéèrè kan nípa ìjọba orílẹ̀-èdè Nàìjíríà. Gbogbo èèyàn ló mọ̀ pé ìjọba orílẹ̀-èdè Nàìjíríà wọ́n, wọ́n, wọ́n káràmásìkí ìgbésí ayé àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú gbogbo ìpànìyàn, eh, wàhálà lọ́tùn-ún ló sì gbogbo ẹṣin ṣẹlẹ̀ tẹ́bí ṣe ń pa àwọn èèyàn. Ẹni tó ń gbé wá sí podcast yen nítorí pé ó fẹ́ wú wa dáadáa níṣojú àwọn, ó fẹ́ kí wá, ó fẹ́ wú wa dáadáa níṣojú àwọn ìjọba Nàìjíríà. Ó wá bẹ̀rẹ̀ sí ń sọ àwọn ọ̀rọ̀ tí ò yẹ kó jáde lẹ́nu. Ó ń sọ pé, eh, ìjọba Nàìjíríà ń ṣe, ṣe dáadáa. Wípé ìrọ́ l'àwọn èèyàn n pa kò sí ẹni tó kú. Wípé Nàìjíríà dáa. O Sa sọ oríṣìíríṣìí ọ̀rọ̀ bí àwọn ọmọ Nàìjíríà ṣe bẹ̀rẹ̀ sí ní bu ni yẹn. Àh, wọ́n bá fà á. Ẹ̀lòmíràn ṣèpè fún un pé onírọ́ni, b'orúkọ rẹ ṣe bàjẹ́ niyen. Ó láti, lẹ́yìn ìgbà yẹn ó wá ṣe fídíò, arákùnrin yẹn wá ṣe fídíò tó ṣẹ̀ wá ń bẹ àwọn èèyàn pé kọ́ má bi wọ́n. Wípé òun sìsọ ni. Ṣùgbọ́n ká nígbà tó lọ sórí podcast yẹn, tó bá mọ̀ wípé ò ò fẹ́ pa, ò fẹ́ sọ̀rọ̀ tó máa bí àwọn tó ń gbé jalè, eh, ìjọba tó fẹ́ sọ tó máa bí àwọn ìjọba Nàìjíríà ninu. Ó lè sọ fún àwọn tó wà ni podcast yẹn pé, "Àh, mi ò fẹ́ sọ̀rọ̀ yìí o, ẹ jọ, ẹ fún mi ní ìbéèrè mi." Ṣùgbọ́n èniyen kan lọ ń sọ oríṣìíríṣìí ọ̀rọ̀. Òún dẹ̀ nìkan kọ́ ni irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí, ó ti ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn lórí podcast. Toje pé ọ̀rọ̀ tan bá sọ ó máa ń di wàhálà sí wọn lọ́run. Ṣùgbọ́n lára wọn ò ní bẹ̀bẹ̀ náà. Àwọn èèyàn á bú wọn, bú wọn, bú wọn. Ìbéèrè orí fọ́nrán yìí ni, ṣe o máa ń gbọ́ podcast? MÓ dẹ̀ dáhùn wípé mi ò kí ń gbọ́, mi ò kí ń gbọ́ podcast. Mo máa ń wo fídíò rẹ̀ lórí ìńtánẹ́ẹ̀tì ni. Mo lérò wípé mo dáhun ìbéèrè yìí dáadáa. Ẹ̀ṣẹ̀un lọ́pọ̀lọpọ̀.